Irú orin wo ni o fẹ́ràn ń gbọ́? Àwọn orin tí mo fẹ́ràn ń gbọ́ pọ̀. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, mo fẹ́ràn àti máa gbọ́ jùju Highlife. Mo tún fẹ́ràn àti máa gbọ́ Fuji gan. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn àti máa gbọ́ Afrobeat. Sẹ́rí nínú orin mẹ́ta tí mo dárúkọ yìí, eleyii ti mo fẹ́ràn jù ní inú mẹ́tẹ́ẹ̀ta yìí ni Afrobeat tó jẹ́ gẹ́gẹ́ bí orin tí ó gbé ọmọ Yorùbá àti ọmọ Nàìjíríà rere ga ní gbogbo àgbáláye. Orin yìí ló jẹ́ kí àwọn ènìyàn mọ irú orin tí ó ń jáde láti ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá. Afrobeat yìí dé jẹ́ orin kan tó jẹ́ pé ọmọ Yorùbá ló dá a sílẹ̀. Orúkọ ọmọ Yorùbá tó dá orin náà sílẹ̀ ni ẹni tí à ń pè ní Kuti Fẹlá Aníkúlápó Kuti. Òun ló jẹ́ gẹ́gẹ́ bí olùdásílẹ̀ orin yìí tí à ń ta wá mọ̀ sí Afrobeat ní òde òní. Orin yìí máa ń-- ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka tí a lè kọ̀ sí. Afrobeat yìí ní ẹ̀ka tí a lè kọ̀ sí tó jẹ́ wípé àwọn ènìyàn ti wá pọ̀ nínú rẹ̀ báyìí. Nínú àwọn olórin Afrobeat tí mò ń sọ yìí tí a bẹ̀rẹ̀ sí ní to wà ní, ní òde òní ni a máa ń pe ìkan ní Wizkid ọmọ Balógun tó ń kọ orin. Òun ni gbogbo ènìyàn mọ̀ jákẹ́ jádò gbogbo àgbáláyé gẹ́gẹ́ bí olórin Afrobeat kan nílẹ̀ Yorùbá tí ó gbé orin Afrobeat wọ àgbáyé. Ẹni kejì tí màá tún dárúkọ, òun ni Davido tó jẹ́ pé òun ni ọmọ Adélékè. Òun náà tún jẹ́ ọmọ Yorùbá tí ó gbé orin Afrobeat wọ àgbáláyé. Ẹni kẹta tí màá tún dárúkọ tí ó lọ̀ nípa orin tí mo fẹ́ràn àti gbọ́ tí ó jẹ́ Afrobeat ni ẹni tí à ń pè ní Burna Boy. Burna Boy yìí jẹ́ ẹnìkan gbòógì nínú ẹ̀yàn mẹ́tẹ́ẹ̀ta tí mo dárúkọ yìí tí òun náà ti gba ìfi èyẹ tí à ń pè ní Grammy torí pé òun náà ti gbé orin Afrobeat yìí wọ àgbáláyé. Lóòótọ́ náà kí n má parọ́, Wizkid tí mo kókó dárúkọ ọmọ Balógun òun náà ti gba ìfi èyẹ tí à ń pè ní Grammy nígbà tí ó kọ orin pẹ̀lú Beyoncé. A sì-- ó sì gba ìfi èyẹ náà. Àwọn orin tí mo fẹ́ràn jù lọ náà ni Afrobeat nítorí pé ó gbé gbogbo, gbogbo ìṣẹ̀dálẹ̀ wa ó gbé e jáde. Nítorí pé àwọn ọmọ òde òní wá mọ nǹkan tí à ń pè ní Afrobeat tí, ẹ, Fẹlá Aníkúlápó Kuti tí ó dá a sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn mìíràn mìíràn náà tún wà ní orin Afrobeat yìí tí mi ò tíì darúkọ. Ìkan nínú wọn sì ni Olamide. Olamide náà ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ èèyàn tó ń kan ṣakí tí bò bo. Óun náà ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ nítorí pé gbogbo ènìyàn, àwọn olórin nílẹ̀ Yorùbá ló ń gbìyànjú àti wípé kí àwọn ènìyàn ki wọn lè mọ orúkọ wọn. Ẹlòmíràn tí màá tún dárúkọ òun ni Rema. Rema jẹ́ ọmọ kékeré tí òun náà ti tayọ ní bí a tí ṣe ń kọ orin Afrobeat tí òun náà ti gbé orin Afrobeat wọ àgbáláyé nígbà tí ó kọ orin pẹ̀lú Selena Gomez ní Baby Calm Down, òun ni orúkọ orin náà. Ó ra-- ẹni, ẹlòmíràn tí màá tún dárúkọ tó tún ń kọ orin Afrobeat ni Kizz Daniel. Kizz Daniel jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó fẹ́ràn láti máa kọ orin ṣúrù, orin flangeur, orin ká máa gbádùn ká máa gbafẹ́ ká máa ṣafẹ́fẹ́ yẹ̀yẹ. Ó gbìyànjú gan an nítorí pé àwọn orin rẹ̀ ó dá lọ́pọ̀lọpọ̀. Àwọn orin tí mò ń gbọ́ nìyẹn Afrobeat.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Fóònù alágbèká tí mò ń lò pé mẹ́ta. Orúkọ ilé iṣẹ́ tí ó ṣe mẹ́tẹ̀ta ni ikínní Samsung, èèkejì Infinix àti ẹ̀kẹẹ̀ta Tecno. Nínú fóònù mẹ́tẹ̀ta tí mó, tí mo darúkọ yìí, ìkan wà nínú rẹ̀ tí ó ti ń yọnu, tó ti fẹ́ bàjẹ́, ìyẹn ni iléṣé Samsung ṣe. Èkejì tí, tí ó, tí mo tún lò tó tẹ̀lé òun ni Infinix. Láàríín Infinix yìí àti Tecno yìí, Infinix yìí ni mò fẹ́ràn ń lò lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó ní, ó ní, ó ní ẹ̀mí gígùn pẹ̀lú iṣẹ́ tó péyege sórí rẹ̀. Kì ń ṣe wípé Samsung yìí ó, kì ń ṣe wípé Samsung yìí kò pé ni iṣẹ́ o, ṣùgbọ́n ó ní ìṣòro bátìrì. Bátìrì rẹ̀ máa ń yọnu ní gbogbo ìgbà. Bátìrì rẹ̀ kìí pẹ́ rárá tí a bá ti kíì síná. Ṣùgbọ́n Infinix yìí tí ń bá kíì síná, tí ó wọ ọgọ́rùn-ún pásẹ́ǹtéjì, mo máa lò ó fún ìgbà pípẹ́ ju ti eléyìí ti Samsung ṣe. Ṣùgbọ́n ṣẹ̀ rí, ti Tecno un, òun ní tirẹ̀, agbẹ́dẹ méjì ló ouń pín sí. Mò sì lè lò níwọ̀n gbà díẹ̀. Bátìrì ti rẹ̀ sì da díẹ̀ ju ti Samsung. Ṣùgbọ́n ní, ní fóònù mẹ́tẹ̀ta yìí, eléyìí tí mó, tí mo fẹ́ràn àti máa lò jù ni Infinix nítorí pé ó máa ń pẹ́ kí ó tó kú. Èkejì ìdí tí mo tún fi ń lo Infinix yìí ni wípé ó ti pẹ́ lọ́wọ́ mi gan. Tí bá ní kí ń máa wò báyìí, tí mo ti ń lo Infinix yìí àti tó bi ọdún márùn-ún sẹ́yìn. Ní ọdún tó kọjá, nígbà tí mo ní owó kékeré kan, mo wá pinu lọ́kàn ara mi pé, fóònù wo ni kí n tún padà rà? Gẹ́gẹ́ bí mo ti wo àwọn mẹ́tẹ̀ta tí mò ń lò, tí mo ti wo bí, tí mo ti wo bí wọ́n ṣe ń ṣiṣẹ́ sí, bí wọ́n, bí bátìrì wọn ṣe ń pẹ́ sí, mo wá pinu lọ́jọ̀ún pé, à! Tí bá ní kí n lọ ra fóònù tuntun báyìí, Infinix ni màá padà lọrà nítorí ó ti bá mi ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Nítorí náà ní ọdún tó kọjá, mo wá gbéra, mo gba ilé tiwọn ti ta fóònù lọ. Nígbà tí mo dé bẹ̀, wọ́n béèrè lọ́wọ́ mi wípé, fóònù wo lo fẹ́ rà? Mo wá sọ fún wọn wípé, fóònù alágbèká Infinix ni mo fẹ́ rà. Wọn wá béèrè wípé, èwo ni mo fẹ́ rà gangan ní pàtó nítorí pé a ní ẹ̀karẹ̀ tó pọ̀. Mo wá sọ fún wọn wípé, mo fẹ́ ra Hot 40 Pro tí ó ṣẹ̀ṣẹ̀ jáde. Wọn wá ní, "à! Fóònù olówó ńlá niyìí o". Mo ní, kò sí wàhálà, ẹ bá mi gbé jáde kí n ríi. Wọn gbé jáde. Mo wá wò ó, à! Fóònù òún o rẹ́wà lọ́pọ̀lọpọ̀. Mo wá gbá, mo san owó rẹ̀, mo sì gbé Wálé. Mo gbe wálé, mo bẹ̀rẹ̀ sí ní lò. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ wípé, mi ò fi bẹ́ẹ̀ lo fóònù yìí nítorí pé fóònù yìí sọnù ó sì dùn mí lọ́pọ̀lọpọ̀. Mo gbìyànjú mó tírákà, gbogbo nǹkan tí mo le ṣe ni mo ṣe kí n lè rí fóònù yìí padà ṣùgbọ́n mi ò ríi. Mo wá padà sí fóònù mi Tecno àti Samsung ni mo padà sí ń lò báyìí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí, mò ń lo.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára lọ́pọ̀lọpọ̀. Ní gbogbo ìgbà ni mo máa ń, ní àwọn ènìyàn máa ń sọ fún mi wípé, "à, ọmọkùnrin tí ó rẹwà, tí ojú rẹ̀ dára, tí ojú rẹ̀ gúnrégé ni mo jẹ́." Nígbà tí mo wà ní kékeré, òbí mi sọ fún mi wípé nígbà tí wọ́n bí mi pé wọ́n máa ń gbemí pamọ́ ni. Mo wá béèrè lọ́wọ́ òbí mi pé, "à, kín nídi ti ẹ fi ń gbemí pamọ́?" Wọ́n ní nígbà tí wọ́n bí mi pé mo pupa gan-an, pé mo dàbí ọmọ òyìnbó. Wọ́n ní nígbà náà tí wọ́n gbé mi jáde, tí màmá mi gbé mi jáde, màmá tó bí, bàbá mi ó pariwo mọ́ màmá mi pé, "à, kí ló dé tí o fi gbé ọmọ yìí wá sí ìta? Bẹ́ẹ̀ mo sọ fún ẹ pé kí o má gbé ọmọ yìí wá sí ibi tí ìdọ̀ti a ti ṣe sí lára." Ba, bí màmá bàbá mi ṣe gbé, gbé mi kúrò lọ́wọ́ màmá mi nìyẹn tí wọ́n gbé mi wọ inú ilé. Nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní dàgbà, tí mo dàgbà ni bàbá mi wá ń ṣe àwọn àlàyé wọ̀nyí fún mi wípé, "à, ọmọ tí ó rẹwà gidi ni o jẹ́ pẹ̀lú bí ojú rẹ ṣe gúnrégé." bàbá mi sọ fún mi wípé àkàimọ́yé nǹkan ni wọ́n rà fún mi nígbà tí mo wà ní kékeré nítorí pé gbogbo ènìyàn ni ó fẹ́ràn láti máa rí mi. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní dàgbà náà tí mo lọ sí ilé ìwé, ó ní, ó ní olùkọ́ mi kan tí ó máa ń rí mi ní gbogbo ìgbà. Tí ó bá ti rí mi, ó ní orúkọ kan tí ó máa ń pè mí. Orúkọ tó máa ń pè mí ni "Ẹlẹ́nu Titun." Ǹkọ tí, ǹkan tí ó túmọ̀ sí ni wípé ẹnu mi dàbí ẹnu ọmọ tí, ọmọ tó ń ṣẹ̀ṣẹ̀ bí nítorí pé mo rẹwà gan-an, ojú mi gúnrégé, ẹnu mi dàbí ẹnu ọmọ titun, ọwọ́ mi dàbí ọwọ́ ọmọ titun, gbogbo ara mi ṣà ń jọ̀lọ̀ jọ̀lọ̀ bí ọmọ titun. Bẹ́ẹ̀ mo ti ń dàgbà. Nígbà tí mo wá tún dàgbà bí ọmọ ọdún mọ́kànlélógún, mo wá bẹ̀rẹ̀ sí, mo wá bẹ̀rẹ̀ sí ní wo àwọn irun ojú bí irun àgbọ̀n, bí irun àgbọ̀n. Nígbà tí mo wá, tí bá ti fẹ́, màá wa lọ sí ibi tí àwọn èèyàn tí máa ń gẹrun. Tí bá ti dé bẹ̀ wọ́n máa sọ fún wọn irú bí mo ṣe ń fẹ́ kí ojú mi ṣe rí sí. Nígbà náà ni èèyàn tó máa ń gẹrun á bá mi ṣe bí mo ṣe fẹ́ àti bí mo ṣe, bó ṣe, bó ṣe wọ̀ mí lára. Màá wá wo dáadáa. Màá wá ní, "à, ọmọ yìí ó rẹwà gan-an." Màá sọ fún wọn wípé, "à, wọn dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ojú mi, ojú mi dára gan-an." Báyìí mo ti dàgbà. Mo, mo lọ́-lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí mo ti lé ní ọmọ, ọmọ ọdún àádọ́ta. Mo de ti dàgbà. Mo ti dàgbà. Mo, oju mi dè ṣi kúnrégé bí ọmọ kékeré. Bẹ́ẹ̀ ni mo sì ṣè, mo sì ń ṣe, mo sì ń ṣe ara mi lẹ́ṣọ̀. Mo bẹ, mo rà, mo ní àwọn èrò a, èrò ọjà ara bí kírìmù tí a fi ń pa ojú, bí àwọn kírìmù mìíràn, bí àwọn òrí, hẹ́n hen bí àwọn òrí ti won máa ń fi ń pa ara tí ó máa ń jẹ́ kí ara máa dàbí ara ọmọdé. Tí bá ti fi pa ojú mi, ó máa ń jẹ́ kí ń dàbí ojú ọmọdé. Gbogbo ara mi kò ní sí pé ibi kankan ń hun mora lára tàbí ibi kankan ní apá. Àwọn òrí tí mo máa ń lò bí àwọn nǹkan tí mo fi ń ṣara lẹ́ṣọ̀ wọ́n máa ń jẹ́ kí ojú mi máa rẹwà, kó máa dára ní gbogbo ìgbà. Àǹfààní àwọn òrí yẹn ni pé a máa máa jẹ́ kí, kí ojú rí bíi tá ọmọdé láì ṣe omi kankan.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Nígbà tí a wà ní kékeré, àwọn ẹ̀gbọ́n mi nílé wa wọ́n máa ń fi orúkọ fún, orúkọ ìnagijẹ fún oníkálukú wa. Ó níkan nínú ọ̀gá mi tí ó wó, tí ó fún mi ní orúkọ kan tí gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí ní pè mí nígbà yẹn. Orúkọ tí ọ̀gá mi yẹn fún mi nígbà yẹn ni wọ́n ń pè ní Gòrílà. Mi ò mọ ìdí tí ọ̀gá mi ẹ fi ń pè mí ní Gòrílà, ṣùgbọ́n ní, ní, nígbà tí mo wá béèrè lọ́wọ́ bàbá mi pé kí ni ìdí tí wọ́n fi ń pè mí ní Gòrílà, bàbá mi wá ní kí n jókòó. Wọ́n wá ṣàlàyé pé ìdí tí gbogbo ènìyàn fi wá ń pè ẹ ní Gòrílà ni wípé ní, nígbà kan sẹ́yìn lọ́hùn tí a wo fíìmù kan. Nínú fíìmù náà èeyàn kan dira, ó dira rẹ̀ bí ẹranko kan tí à ń pè ní Gòrílà. Ó wá bẹ̀rẹ̀ sí ní dá dẹ́rùba gbogbo ará ìlú pé nígbà tí a wo fíìmù náà tán, èmi mo wá bẹ̀rẹ̀ sí ní se bí ẹni tó wà nínú fíìmù náà. Gbogbo ènìyàn tó wá ń kí wa, máa wa ṣe bí Gòrílà sí gbogbo wọn. Wọ́n ní nítorí náà ni àwọn ènìyàn fi wá bẹ̀rẹ̀ sí ní pè mí ní Gòrílà. Mo wá wo wípé "à, báwo ni ènìyàn ṣe máa ṣe bí ẹranko?" Ìgbà tí mòún sọ yìí, ìgbà tí mo ti wá bẹ̀rẹ̀ sí ní dà, ìgbà tí mo ti lọ́gbọ́n ni mo wá bẹ̀rẹ̀ sí ní sọ fún won pé à, kí àwọn ènìyàn máa pè mí ní Gòrílà mọ́ o pé orúkọ yẹn kì í ṣe orúkọ tó dáa, kì í ṣe orúkọ ìnagijẹ tó dáa. Àwọn ènìyàn wá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ mi wípé tí a kò bá pè ẹ ní Gòrílà mọ́, kí ni orúkọ mìíràn tí àwa lè mọ̀ pè ẹ? Nígbà náà ni mo wá sọ fún wọn wípé orúkọ ìnagijẹ bàbá mi ni kí wọ́n máa pè mí. Wọ́n wá béèrè wípé "à, a mọ bàbá rẹ, ṣùgbọ́n orúkọ ìnagijẹ bàbá rẹ ni Anana." Mo ní "bẹ́ẹ̀ni, tí ẹ bá fẹ́ wá pe èmi náà, tí ẹ bá fẹ́ wá fún, tí ẹ bá fẹ́ máa pè mí ní, ní Anana, ẹ wá fi junior sí i lábẹ́ kí ó lè jẹ́ wípé mo yá láti orúkọ bàbá mi." Nígbà náà ni wọ́n wá ní pé o, pé o, o, pé àwọn ti gbọ́ pé orúkọ tí wọ́n máa pè mí láti ìgbà yẹn lọ ni Anana Junior. Mo wá ní "bẹ́ẹ̀ni, orúkọ tí ẹ mọ̀ pè mí ní yẹn. Orúkọ náà ni, orúkọ ìnagijẹ yen náà ni mo bẹ̀rẹ̀ sí ní jẹ títí di òde òní." Ṣùgbọ́n kí n to, kí n to fún yin ní àpẹẹrẹ orúkọ tí àwọn ẹ̀gbọ́n mi nígbà yẹn máa ń pè ara wọn. Nínú ìkannu wọn ni o, wọn máa ń pè ní ọmọ ẹkùn. Èkejì, a máa ń pè ní Abọ́yì. Ẹ̀kẹta, ẹ̀gbọ́n mi kẹta tí wọ́n tún máa ń pè ní orúkọ anagijẹ múrì ni Agúwẹ̀ẹ́. Bẹ́ẹ̀ sì ni ó tún ní ìmíràn náà tí wọ́n máa ń pè ní orúkọ ìnagijẹ títí di ẹ jẹ́ Àjàrígìrì. Bẹ́ẹ̀ sì ni ìmíràn, ìmíràn náà tún wà tí wọ́n ń pè ní Elégùrì. Bẹ́ẹ̀, bẹ́ẹ̀, bẹ́ẹ̀ lọ ni wọ́n máa ń pe, lọ máa ń fún ènìyàn ní orúkọ ìnagijẹ ní ilé wa. Orúkọ ẹ̀gbọ́n mi tí wọ́n bí tẹ̀lé mi, orúkọ ìnagijẹ tirẹ̀ tí àwọn ẹ̀gbọ́n mi fún un ni wọ́n ń pè ní Òsoòjo. Bẹ́ẹ̀ sì ni àwọn mìíràn náà wà tí a máa ń pè ní orúkọ mìíràn, orúkọ ìnagijẹ mìíràn bíi Akóńkó. Àwọn orúkọ ìnagijẹ tó pọ̀ bẹ́yẹn bẹ́yẹn ni àwọn ẹ̀gbọ́n mi máa ń pè àwọn ènìyàn ní ilé wa. Ṣùgbọ́n orúkọ ìnagijẹ mi tí mo bẹ̀rẹ̀ sí ní jẹ́ ni Anana Junior yàtọ̀ sí Gòrílà tí wọ́n mọ̀ọ́ ń pè mí nígbà tí mo wà ní kékeré. Ẹ ṣeun.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́, ṣùgbọ́n kí n má parọ́, ó ti tó ìwọn ìgbà díẹ̀ báyìí tí mo ti wọ ago ọwọ́ gbẹ̀yìn. Ṣùgbọ́n mo máa ń wọ ago ọwọ́ dára dára. Mo sì rántí ago ọwọ́ tí mo wọ̀ kẹ́yìn. Ó jẹ́ ago kan tó jẹ́ wípé kì ń ṣe ago lásán. Wọ́n máa ń pè é ní ago dígítàìlì nítorí pé ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí bí ago kó sọ bí, nǹkan tí ago jẹ́ tàbí kó sọ ọjọ́ tí ọjọ́ yẹn náà jẹ́ gẹ́gẹ́ bí kí ó sọ wípé èníyí ni ọjọ́ ajé tàbí èníyí ni ọjọ́ ọjọ́rú àbí èníyí ni ọjọ́ ẹtì bí ó ṣe máa ń kọ sí ojú ààyè gbere ẹni yan. Ìmí-nǹkan mìíràn tí ago yẹn tún máa ń ṣe ni wípé ó máa ń, ó máa ń ka bí èémí ènìyàn ṣe ń rí, bí, bí ọkàn ṣe ń ṣe pì, pì, pì. Bẹ́ẹ́ náà ni ó máa ń kà. Nítorí náà ni wọ́n fi ń pè é ní ago ologbon. Nítorí pé ago yẹn ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe. Nǹkan mìíràn tí mo tún rántí pé ago yẹn ṣe ni wípé ago yẹn le pe ago ẹlòmíràn. Ẹ̀ mọ bí fóònù wa ṣe máa ń pe fóònù mìíràn tí a bá ti fẹ́ pé lórí ago tí a kọ, a kọ àwọn òǹkà ìpè ẹ̀rọ ẹlòmíràn. Bẹ́ẹ̀ sì ni wọ, ẹ, ago, ẹ, a-ago ọwọ́ náà ṣe máa ń ní ibi tí a ti kọ òǹkà sí ojú rẹ̀ tí a sì pè ènìyàn nítorí pé ó máa ń lo síìmù tí nẹ́tíwọ́kì máa ń wà lórí rẹ̀ dára dára. O, àwọn nǹkan tí a fi ń pè ní smarti nìyẹn. Nǹkan mìíràn tí ago náà tún ṣe ni ó máa ń fún èèyàn ní ìrántí ìpè tí à ń pè ní àláàmù. Pé tí o, tí èèyàn bá fẹ́ tètè jí ní agogo kan tí kò fẹ́ kí ago kọjá ago náà, ago tí a gbé lọ́wọ́ yìí ó ní iṣẹ́ tí o, ó ní ibi kan tí a tẹ̀ lórí rẹ̀ tí yóò bèèrè wípé ago wo ni òun fẹ́ kí i jí ọ, tí ẹni náà sì fi sí i. Tó bá jẹ́ ago kan lòun fẹ́ kí ó jí ọ, ó máa fi ago kan sí i. Tó bá jẹ́ ago méjì, ago méje láàárọ̀ lò un fẹ́ kí ago náà dún, bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Tó bá sì jẹ́ ago mẹ́ẹ̀fa àárọ̀ lò un fẹ́ kí ago náà dún, nǹkan tí ó bá ti fi sórí rẹ̀ ni yóò ṣe. Nítorí náà ni ago ìná fi dára lọ́pọ̀lọ́pọ̀. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan ìbànújẹ́ nítorí pé ago náà padà bàjẹ́. Kí nìdí tó fi bàjẹ́? Ni ọjọ́ náà lóhùn tí wọ́n rán mi níṣẹ́ tí mo sì wọ ago mi dání, ṣàdédé ni mo ṣubú tí ago náà sì já lọ́wọ́ mi. Nígbà tó sì já ó wá jábọ́. Ìgbà tó wá jábọ́ ó wá fọ yẹkẹyẹkẹ tí ó ṣe ń tò padà mọ́. Ago náà dùn mí. Ó dùn mí torí pé ó bàjẹ́. Nítorí náà láti ìgbà náà lóhùn mi tí ra ago mìíràn nítorí pé irú ago tí ó bàjẹ́ yẹn ni mò ń fẹ́ kí n padà tún rà. Ṣùgbọ́n mi ò tí ì ní owó rẹ̀ nítorí pé kì ń ṣe ọ̀dọ̀ wa ní ààyìn kọ́ ni wọ́n ti bá mi ra ago náà wá àti òkè òkun ni wọ́n ti bá mi mú ago náà wá. Nítorí náà ni mo fi ń wá irú ago náà tí bá ti lè rí owó tí mo lè fi ra, màá wá ago náà. Màá wá bí mo ṣe lè ri, màá sì wá bí mo ṣe lè rà á nítorí mo fẹ́ràn ago náà lọ́pọ̀lọ́pọ̀. Ó máa ń jẹ́ kí ọwọ́ ẹni.